Ẹ eh! Bukky, Wambí, mo fẹ́ bèrè ní ọwọ́ e rẹ ni, ṣe o máa fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún ní oṣù yìí? O mọ̀ pé àwọn òṣìṣẹ́ yẹn, wọ́n ń ṣiṣẹ́ garagara, ó dẹ̀ yẹ ká fún wọn ní owó àfikún ní oṣù yìí.

Ah! Níbo ni mo ti fi kíni yìí sí o? Àwọn ọmọ yìí, níbo ni àwọn ọmọ yìí fi kíni yìí sí? Ehen, wà ìwọ̀ búkọ́lá. Ṣé owó tí o gbà, ṣe ó dára tó? O mọ̀ pé àwọn yìí, àwọn tó ń fún yàn lówo yìí, o mọ̀ pé wọ́n máa ń fún yàn ní owó tó ti ya. Ṣé owó tó gba, ṣe ó dára?

Òbí Kọ́lá, ó máa gbọ́ olólùfẹ́ mi tuntun tí mo ṣẹ̀ pàdé ní àná. Ó ń bèèrè ní ọwọ́ mi pé àkókò ọdún wo ni mo fẹ́ràn jù. Èmi sọ fún pé, "à, nínú àkókò ọdún tí mo fẹ́ràn jù, òun ni ọjọ́ ìbí mi àti ọjọ́ Kérésìmesì."

Ọlá, jọ mo fẹ́ bèèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ ni. Jọ, ṣe o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Torí ẹni, ẹnìkan ló sọ fún mi pé kí má lò ó. Ó de bèèrè ní ọwọ́ mi pé ṣe mo mọ̀ nípa ẹ̀. But mo sọ fún pé mi ò mọ̀ nípa ẹ̀. Óhun ní mo ọ pé kí n bèèrè lọ́wọ́ ẹ. Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́?

Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi. O dẹ́ já mi sí. Àáa, gbogbo àwọn ẹ ló ń dán ṣákásáká báyìí. Ṣé o máa ń pa ohun ọ̀sàn sára ni? O dẹ sọ, o dẹ sọ àṣírí náà fún wa.

Pè mí sí ire. Aáà, ojoojúmọ́ tẹlifíṣàn yìí ni sá ni. Jọ́, ó fẹ́ bere ní ọwọ́ rẹ. Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú ojoojúmọ́? Ah torí, ah o ga o.

Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, ahah, o tọ́jo mẹ́ta o. Mi ti ẹni, mi ti ẹ gbọ́, gbọ́ òun rẹ̀. Jọ̀ọ́, nígbà wo ni ó kẹ́yìn ló sí ọjà torí ó ti pẹ́ tí mo rí ẹ lọ́jà? Ṣé iṣẹ́ tuntun tò ń ṣe nísìn yìí òun ló mú pé tà á rí ẹ ní ọjà?

Kafilat, ṣe o máa ń wọ ago ọwọ́? Torí láti ìgbà tí èmi àti ẹ ti ń bara rin, mi tíì rí ago ọwọ́ lọ́wọ́ ẹ. Ṣé kò sí? Ma máa wọ ago ọwọ́ torí ago ọwọ́ ò dá dáadáa.

"Naímọ̀, kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù?" Kàn fẹ́ bèrè ní ọwọ́ rẹ̀ ni. Ó ti ń wá sọ́kàn láti bèrè ní ọwọ́ rẹ̀. Àmọ́, mo kọ ro pé èéni kí n bèrè ní ọwọ́ rẹ̀ ni. "Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù?" Mọ máa láìkí láti mọ̀.

Ìwọ ọmọdé yìí ṣá, kí ló máa ń mú ẹ rẹ́rìn-ín? Wà á kan máa dédé dédé rẹ́rìn-ín ni pẹ̀lú nǹkan tó, pẹ̀lú nǹkan tó mú, tó fọ́ni, pẹ̀lú nǹkan tí kò fọ́ni. Wà á kan máa rẹ́rìn-ín ni ṣáá ni. Kò dáa o, àwọn mi, wọ́n máa rò pé bóyá o fi ń rín wọn fín ni.

Jọ, Bisola. Mo fẹ bẹ̀rẹ̀, mo fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè kan lọ́wọ́ rẹ ni. Ṣé o fẹ́ràn máa pín oúnjẹ rẹ? Torí ní tèmi mi fẹ́ràn rẹ̀, àmọ́ mọ̀-ín mi máa ń sọ fún mi nígbà tí mo wà kékeré pé ó da ká máa pín oúnjẹ.

Ah! Iwọ ọmọdé yìí, wá wá wá wá wá wá. Kí ló ṣe ẹ ni ọrùn. Ah! Àbí ò rí ọrùn ẹ ni tó ṣe wú? Ah! Jọ́ mo fẹ́ bèèrè nnkan ìbéèrè kan lọ́wọ́ ẹ ni: ṣe o máa ń rọ'rùn nígbà tó bá ń sùn? Torí eleyìí kì í ṣe kékeré o, ọrùn rẹ wú gan ni.

Baálè mi, àdúpé o. Pé Ọlọ́run bá wa ṣe pé ẹti ee ti ríṣẹ́. Ámọ́, mo fẹ́ bèèrè ní ọwọ́ rẹ ni, kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ?

Ah! O, mo lá àlá kan ní àná, àmọ́ mi rò pé bóyá mo lè rántí àbí bóyá mi lè rántí. Àmọ́ jọ́ ọ̀rẹ́ mi, ṣe o máa ń rántí àlá rẹ tí o bá lálà á àbí èmi nìkan ni mi kì ń rántí?

Ah! Ọrẹ mi, ah! O dọ̀tí jù o, o ti dọ̀tí dọ̀tí. Ah! Ah! Ọmọ obìnrin géndégéndé bí i ìwọ, wo ilé rẹ tó ṣe rí. Eh! Jọ, nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ gangangangan?

Ọ̀rẹ́ mi, ó dá kí a máa fún àwọn èèyàn ní ǹkan, àmọ́ mo fẹ́ bèèrè ìbéèrè pàtàkì kan ní ọwọ́ rẹ ni, se o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà rẹ?

Ọ̀rẹ́ mi, jọ̀wọ́, mo fẹ́ bèèrè nnkan kan ní ọwọ́ rẹ. Ó dẹ̀ máa ní, ó dẹ̀ máa dùn mí ní ọkàn tí o bá lè dá mi lóhùn. Jọ̀ọ́, báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìlọ rẹ? Ẹ́, jọ̀ọ́ sọ fún mi.

Ọ̀rẹ́ mi, wá síbí báyìí. Ó dá ọ, ǹkan tí ò ń ṣe ò dáa o. Èmi àti ẹ, a ti pínnu pé a ń lọ sí ibí kàn ní ọ̀la. Wà á jẹ́ wá ní èní, wà á sọ fún mi pé ò lọ. Báwo ni o ṣe máa ń pa ọ̀rọ̀ ọkàn rẹ gan gan ni?

Jọ ọ̀rẹ́ mi, mo fẹ́ bèèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ ni. Nígbà wo ni o kẹ́yìn, ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Nínú orí èmi, o ti pẹ́. Iṣẹ́ tí mò ń ṣe lẹ́nu jọ́ mẹ́ta yìí, òun ni kò jẹ́ kí n ráyè láti lọ. Àmọ́ ọjọ́ wo ni ìwọ, ni ìwọ lọ gbẹ̀yìn?

Ọ̀rẹ́ mi, ṣa ṣe kí, ṣa ṣe sùúrù, sùúrù ó dáa jù. Ẹni tí ó bá ní sùúrù, ó ní Ọlọ́run. Jọ́, mo fẹ́ bèrè ní owó rẹ ni, ṣe o mọ àwọn aládùúgbò rẹ dáadáa?

An o pẹ de o, opẹ de lati bisẹ gan ni mo ti ń dúró diẹ láti ẹ̀ẹ̀kan láti ọwọ́ wákàtí mélòó kan, mo ti ń dúró díẹ̀. Jọ̀ọ́, ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ rẹ máa ń gbà gan gan gan gan?

Báyọ̀dé. Ah! Ó da ọ́. Wo, mò ń jo owú rẹ. Majẹ́ ki ń parọ́ fún ẹ. Báwo ni o ṣe máa ń ṣe gọ̀ǹgọ̀ǹgọ̀ǹgọ̀ǹgọ̀ǹgọ̀n ni? Ẹ̀, báwo ni o ṣe máa ń gba iyì? Torí iyì tó ń gba yìí, ó mú mi ju owú o.

Kayode, jọ̀ọ́, mo fẹ́ bèèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ ni. Báwo ni o ṣe máa ń ya àwọn alábàásisẹ́po? Nítorí èmi o, mi ò mọ̀ láti ṣe. Jọ̀wọ́ ọ̀rẹ́ mi, mo fi Ọlọ́run bẹ̀ẹ̀ ni, wá kọ́ mi láti máa ń ṣe è.

Ọ̀rẹ́ mi, jọ̀ọ́ mo fẹ́ bẹ́ ẹ níbẹ̀ lẹ́bẹ̀ kan ni. Se o ní gíláàsì ọrùn, màá fẹ́ ko yá mi. Torí iyí tí èmi ń lò, ó ti sonù. Àń, iyí tí mo àń, iyí tí mo tún rà lẹ́nu jọ́ mẹ́ta yìí, àwọn ọmọ mi ti fọ̀. Jọ̀ọ́ tí o bá ní ko yá mi ní títọ̀dọ̀ re.

Ah! Ọ̀rẹ́ mi. Wo, ọ̀rọ rẹ ti sú mi lo. Mi ò mo ǹkan tí mo má ṣe sí ọ̀rọ̀ rẹ. Kíló dé gan. Ṣé ìwọ lo ní iṣẹ́ ni, àbí ìwọ ni ọ̀gá tó ní iṣẹ́ ni? Ah ah! Ó ṣe máa ń ṣiṣẹ́ jù wákàtí lọgan. Ah! Jọ ṣe kíákíá kíákíá kíákíá káwa lọ̀ jẹ́un.

Ọ̀rẹ́ mi, ṣọ́ra o. Ayé yìí, ó ti gba gẹ́gẹ́ o. Sùúrù àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń ṣe ayé o. Wá, jọ́, mo fẹ́ bèèrè ìbèèrè kan ni: ṣe o máa ń ṣèwádìí àwọn alábàásísẹ́pọ̀ rẹ?

Ọ̀rẹ́ mi, mo ti ń bẹ̀ẹ̀ ẹ́ láti ojó ọjọ́ yìí. Ó jẹ fún mi ní ǹkan tí mo fẹ́ ní ọwọ́ rẹ. Mo ń bèèrè ní ọwọ́ rẹ láti ojó ọjọ́ yìí pé kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàásisẹ́ rẹ?

Ah! Ọ̀rẹ́ mi, jọ̀ọ́ mo mọ̀ pé ìwọ ò kí ń ti ọmọ èdè wa, bọ̀ àmọ́ mo fẹ́ bèrè ní ọwọ́ rẹ yẹn, ṣe o máa ń fẹ́ràn oúnjẹ tó ní ata? Torí o mọ̀ pé àwa Yorùbá á nífẹ̀ẹ́ oúnjẹ tó bá láta, a lè jẹ oúnjẹ, oúnjẹ tí kò láta.

Ọ̀rẹ́ mi, se ó máa ń tẹ́ lé òfin ìyára ọkọ̀ báyìí. Eh ko da ọ, èmi àti ẹ á máa jáde. Ó ò ní mú páálì rẹ dání, o ò ní mú páálì ike rẹ dání tí a máa fi wo mọ́tò. Óò tẹ́lé òfin ìyára ọkọ̀ nìyẹn.

Ọ̀rẹ́ mi, wòó iṣẹ́ yìí, iṣẹ́ ọ̀sẹ̀ yìí. Ah! O le wò ó. Àmọ́ mo fẹ́ bèrè ní ọwọ́ rẹ ni. Kí ni ẹ̀tọ́ rẹ fún ìparí iṣẹ́ ọ̀sẹ̀? Nítorí ọ̀sẹ̀ yìí, èmi àti ẹ, ó ní ìgbéyàwó kan tí èmi àti ló.

Ìwọ, ẹ? Ìwọ Kúdíràtì, ìwọ ọmọ Mùsùlùmí tàbí níle rere tàbí nílé dáadáa. Ẹ? Jọ̀ọ́, mo fẹ́ bèrè lọ́wọ́ rẹ ni, ṣe o máa ń wọ ìborùn báyìí? Ẹ? Wà kò ṣe orí rẹ kalẹ̀, o ò ní dé ìborùn.

Báyọ̀, jọ̀ọ́ wọ́ wá. Ó ti sú mi. Àwọn oníṣẹ́ tí mo máa ń gbé rédíò mi fún tó bàjẹ́, níṣe ló kan ṣe iṣẹ́ kú iṣẹ́ ni. Jọ̀ọ́, ṣe o mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Torí kò wá bá mi tún rédíò mi ṣe.

Kọ́ládé, Kọ́ládé, Kọ́ládé, è méèló ni mo pè ẹ́. Ẹ́! Akókò mélòó ni o máa lọ sùn gan ní alẹ́? Ẹ́! Mo mọ pé wa ma, wa ma tẹ fóònù rẹ ni, tó bá wáyà, wa wá síbí iṣẹ́, wa máa sùn.

Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, a! Já mi síi, o mọ pé èmi àti ẹ ìyàwó ilé ni wa. Ìgbà wo ni gan-an ìgbà wo ni o máa ń fo ọkọ rẹ, sọ fún mi torí pé kí èmi náà kí n ya múra síi láti máa fọ ọkọ mi.

Wo Báyọ̀dé, ó ti rẹ̀ mí. Nígbà wo ni ó kẹ́yìn ló lọ sí ibi orin? Nítorí tí a bá ṣe iṣẹ́ tán ní ẹ̀ní, ó yẹ ká dé ìbìe, ó yẹ ká dé ìbí ibi orin.

Báyò, báwo lo ni o ṣe máa ń, máa ń jí ní òwúrọ̀? Torí èmi tí ń bá jí, ó máa ti rẹ̀ mí wà ni. Tó ti ń bá jí, màá kókó ṣàdúrà. Lẹ́yìn tí ń bá ṣàdúrà, màá lọ sínú ilé ìdáná, màá se oúnjẹ fún àwọn ọmọ mi.

Ọmọ mi, Jọ, pa mí sílé má pa mí síta o. Boya ofẹ bẹ̀rù ní ọwọ́ rẹ ni. Torí mi sọ fún ẹ pé ko má wa kẹ̀kẹ́. Àmọ́ tí o bá wa kẹ̀kẹ́, ṣé o máa ń fi ìdáàbò bò ọrùn sára? Torí òun ni iyẹn ni kókó.

Báyọ̀, jọ̀, báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ọ̀rọ̀ aráyàbàṣà? Jọ̀, torí wọ́n ti sú mi, wọ́n ti pín mí lẹ́mi. Jọ̀, ṣe o máa sọ fún mi báwo lo ṣe ń yanjú ìṣòro wọn?

Jọ̀ wa, mo fẹ́ bèèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ ni. Kí a tó lọ sí ilé rẹ, jẹ́wọ́ fún mi, ṣe o ní ẹranko ọ̀sìn? Torí èmi òun, mi ò ní ìfẹ́ won oo, mi dẹ̀ fẹ́ kó wá sí sàkání mi torí mo máa ń bẹ̀rù wọn ni.

Ah! Biọ́dún, nkan tí mo ní lẹ́nu jó mẹ́ta yìí yìí, n ó mú ọ̀fun dùn ún. Àmọ́, jọ̀ọ́ mo fẹ́ bèèrè ní ọ̀hun kankan lọ́wọ́ rẹ̀ ni. Tí o máa ń lo ọ̀pá ìfámọ́ra nígbà tí o bá ń mú ohun mímu torí ó da gan an o.

Ọ̀rẹ́ mi, mo báa e yọ gan. Mo báa yọ. Oore náà tó wọlé wáyi á bá wa kalẹ̀. Àmọ́, ó fẹ́ béèrè ní ọwọ́ rẹ ni o. Ṣé o jẹ́ èèyàn tí ó máa ń jí ní kùtùkùtù lọ sí ibi iṣẹ́?

Wa ọmọdé yi, jọ wa ba mi ṣe iranlọwọ kan ni. O ni ẹnikan ti mo fẹ pe, àmọ eti igbọ ti tèmi. O tì ina ti kú lórí ẹ. Àmọ irú etí ìgbọ̀ wò ni ìwọ máa n lò? Mo fẹ bẹ̀ẹ̀rẹ̀ ní ọwọ rẹ ni.

Ah! Ìwọ ọmọ yìí. Amọ́ o, Ọlọ́un ò ní jẹ kó sú mi lórí ọ̀rọ̀ rẹ. Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ gangan mo fẹ́ béèrè? Ẹn, ó da kí obìnrin máa tọ́jú ara rẹ o, ó da kí obìnrin kó máa tọ́jú ara rẹ̀, ó da dáadáa.

Ọ̀rẹ́ mi, à mo rọ̀ n kan o wá sọ́kàn mi. Mọ rọ pé, "àh, màá béèrè ní ọwọ́ rẹ̀, bóyá òye mi ó dọ́gba tí òye rẹ lọ. Ṣé o máa ń fẹ́ràn jókòó nílé, nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú?" Mọ fẹ́ béèrè ní ọwọ́ rẹ ni.

Oníbàárà mi, ẹ káàárọ̀. Báwo lọjà, ṣe ọjà yí jẹ́ ọjà ya? Ẹ jọ́ oníbàárà mi, mo fẹ́ bèèrè nnkan kan lọ́wọ́ yin ni, ṣe ẹ máa ń ṣe ìtọ́jú àwọn ọjà torí agbègbè yín yìí mo rí i tó dá ṣakaṣaka.

Jọ, Bámidéle, nígbà wo ni o máa ń fọ aṣọ? Torí mo fẹ́ jẹ́ kí o bá mi fọ aṣọ mi. Ó ní ìgbéyàwó kan tí mò ń lọ tó bá di ọ̀túnla. Jọ, wá bá mi fọ aṣọ mi. Jọ, sọ fún mi ìgbà wo lo máa ń fọ aṣọ?

Ọ̀rẹ́ mi, o dọ̀tí gan-an ni o. A a, o dọ̀tí gan-an ni o. O sì máa ń jẹun nínú ọkọ rẹ. Oko okin ṣe ibi oúnjẹ. Inú ọkọ ò kí ń ṣe ibi tí a máa máa jẹun rárárárárárá. Wo tí o ṣe hang ìdọ̀tí bíi tí-tí-tí-tí ìdọ̀tí ṣe kún inú ọkọ rẹ kó dá.

Kafilat, jọ irú bàtà wo ni o máa ń wọ̀? Nítorí èmi o, mi lè bá wọn wọ bàtà gogoro o. Mi tí ẹ lè bá wọn wọ bàtà gogoro ni kí ẹyin mi má lọ́kàn. Irú bàtà wo ni ìwọ máa ń wọ̀? Ṣé bàtà fẹ́ẹ́rẹ́fẹ́ ni àbí ìwọ náà bàtà gogoro lo máa ń wọ̀?

Adeola, ah Adeola, wo ikùn ẹ. Iwọ náà wo ikùn ẹ to ṣe rí? Ah ah, àkókò mélò ni o máa ń je oun alẹ́ gan ni? Ṣé o máa ń jẹun alẹ́ ni ǹkan bí owo agogo mẹ́sàn ni àbí owo agogo mẹ́fà nirole.

Á á ọ̀rẹ́ mi, mo like ibi iṣẹ́ rẹ yìí o. Mo like tí ibi iṣẹ́ rẹ ṣe rí, àwọn ọmọ tó ń bá ẹ ṣiṣẹ́, mo like tán ṣe ń ṣe, mo nífẹ̀ẹ́ sí tán ṣe ń ṣe. À jọ, ṣe o ti lé ẹnìkan kúrò níbi iṣẹ́ yìí rí?